Mo máa ń tọ́jú èkanáà mi dédé bí mo de ṣe máa ń tọ́jú ẹ̀ ni wípé mo máa ń gẹ, mo máa ń nu, mo máa ń fọ. Mi ò kí ń jẹ́ kó gùn jù kí n tó gẹ ní òrèkóòrè. Bí èèmejì sí èèmẹ́tà lọ́sẹ̀ ni màá ń ṣe gbogbo nǹkan tí mo sọ nípa tí tọ́jú èkanáà mi. Bí mo ṣe máa gẹ, bí mo ṣe máa fọ, bí mo ṣe máa nù ún. Mo ní eeyàn tó ń bá mi ṣe, tó ń bá mi fọ èkọ náà mi gidigidi gan. Torí ẹni tí èkọ náà rẹ̀ bá dọ̀tí, ó máa ma ṣe àìsàn ni. Ẹni tí èkanáà rẹ̀ bá dọ̀tí, tó bá fi owo yẹ̀n jẹun.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdánì láti mú ara àwọn ọ̀rẹ́ mi yá, láti dárayá fún àwọn ẹbí mi àti àwọn ọ̀rẹ́ mi nígbà tí a bá ń parí iṣẹ́ táa bá ń ṣe fàájì. Torí ọmọ tí ó bá siṣẹ́ déédéé, ó yẹ kó lásìkò gbádùn ni. Lára àwọn ọgbọ́n tí mo ní àti lára àwọn talentì tí mo ní náà ni eré ìdánì dárayá ló wà.

Kò sí ẹ̀fọ́ tí mi ò fẹ́ràn láti jẹ o. Gbogbo ẹ̀fọ́ ni máa ń jẹ. Àtẹ́fọ́ gbúre, àtẹ́fọ́ tẹ̀tẹ̀, ẹ̀fọ́ ṣọkọ, ẹ̀fọ́ úgú, gbogbo ẹ̀ ni máa ń jẹ. Tí bá tún fẹ́ ṣe pábá ń bá rí, ṣé ni màá ra gbogbo ẹ̀ tí máa ṣe papọ̀ pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí, màá yí láta tó dùn tó ta yẹ́ríyẹ́ríyẹ́rí tí màá fi gbádùn àwọn ẹ̀fọ́ náà. Nídi èyí, gbogbo ẹ̀fọ́ ni mo gbádùn. Kò sí ẹ̀fọ́ tí mi ò fẹ́ràn láti jẹ, eṣe.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn-ín torí pé kíni àti kékeré mo ti fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn-ín. Nigbá dàgbà àwọn ẹ̀gbọ́n wa àwọn òbí wa wọ́n máa pàrọ̀ fún wa. Lálalẹ́ wọ́n á sọ àlọ́ Ijàpa, àlọ́ Ijàpa ó dùn gan tí jẹ́ pé ó máa ń pawálẹ́rìn-ín kékeré gan, àti ìgbà yẹn mo ti fẹ́ràn àlọ́ apanilẹ́rìn-ín. Tí ò bá sí àlọ́ apanilẹ́rìn-ín ní ilé ayé, a ilé ayé ó le dùn.

Ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà èwe òun ni ẹ̀kọ́ olóyìnbó. Ẹ̀kọ́ olóyìnbó ni mo fẹ́ràn jù, ìta pè ní English. Tí olóyìnbó pè ní English, òun ni mo fẹ́ràn jù. Torí pé kí ni, ó rọrùn, ó rọrùn, ó sì dùn létí, ó sì dùn lẹ́nu. Tí a bá tún wa fẹ́ lọ sí iṣe àwọn eré ìtàgé ni tí a máa máa sọ nígbà tí a wá ń kékeré, òun ni a máa ń lò. Àti wípé tí a bá tún wọ àwọn eré ìdárayá àwọn òyìnbó, òun ló máa sọ n bẹ́ẹ̀. Àti kékeré yẹn ni mo ti wá fẹ́ràn ẹ̀kọ́ èdè olóyìnbó. Ṣé púpọ̀

Bẹ́ẹ̀ni o, mo máa ń jẹ gọ́ọ̀mù oríṣiríṣi gọ́ọ̀mù dè mo máa ń jẹ, àti èyí tó gùn àti èyí tó kéré àti èyí tó jẹ́ pé ó wà nínú, eh, sweeti gbogbo ẹ̀ ni máa ń jẹ torí pé kí ni gọ́ọ̀mù kò kì í jẹ́ kí ẹnu kó rùn. Tí èèyàn bá ti jẹun tó ti pa ẹnu rẹ̀ dé tó ò sí fún wákàtí púpọ̀, èèyàn lè jẹ gọ́ọ̀mù kí ẹnu èèyàn má lè rùn. Ìdí ní èyí tí mo fi fẹ́ràn láti máa jẹ gọ́ọ̀mù.

Ọtí ẹlẹ́rìndòdò òun ni mo fẹ́ràn jù. Omi ẹlẹ́rìndòdò àti ọtí ẹlẹ́rìndòdò òun ni mo fẹ́ràn jù láti má mú torí pé kí ni ó má ń dùn lẹ́nu omi. Mo sì fẹ́ràn láti máa mu omi náà o, mo fẹ́ràn láti máa mu omi náà àti omi àti ọtí ẹlẹ́rìndòdò àti omi ẹlẹ́rìndòdò náà, gbogbo ẹ náà mo fẹ́ràn láti má mú, kò sí èyí tí mo fẹ́ràn bẹ́ẹ̀. Ẹṣẹ́

Ó ti ṣe díẹ̀ tí mo ti gun ọkọ̀ akẹ́rù. Nígbà tí mò ń ṣiṣẹ́ ní ilé-iṣẹ́ ta tí ń ta káràkátà, tá ń ta bisikíìtì, tá ń ta páádí, tá ń ta gbogbo, tá ń ta fíríjì, ìgbà yẹn ni mo ti gun ọkọ̀ akẹ́rù gbẹ̀yìn. Tẹ́ pé kí ni, gbogbo àwọn ọkọ̀ tá ń tà yẹn là ó kó lẹ́yọ̀kọ̀ọ̀kan, là ó kó sínú ọkọ̀ akẹ́rù yẹn tá lọ ìjà fún àwọn olùbárà wa. Ìgbà yẹn ni mo ti gun ọkọ̀ akẹ́rù gbẹ̀yìn. Ó dé tílẹ̀ ni ọdún mẹ́wàá tí mò n ti ṣe yẹn gbẹ̀yìn. Ẹ ṣé púpọ̀.

Bẹ́ẹ̀ni, mo lérọkọ ọ̀sìn. Mò ní ajá, mò ní adìẹ, mò ní pẹpẹyẹ, mò ní tọkí tí mò ń sìn. Awon obí mi náà sì ń bá mi sìn náà. Mò ní ẹran, mò ní màálù kékeré tí mò ń sìn torí mo fẹ́ràn òun ọ̀sìn. Mo fẹ́ràn ọ̀sìn gidi gan-an. Èyí ni èyí tí mo fi máa ń sìn ẹranko ọ̀sìn. Ṣùgbọ́n mi ò sìn ẹranko búburú. Ẹranko ọ̀sìn bí ajá, bí ẹran, bí àwọn màálù kéékèèké. Gba àwọn èyí tí mò ń sìn nìyẹn. Ẹ̀ṣẹ́ púpọ̀.

Kò sí irú bàtà tí mi ò kí ń wọ̀ o. Àti bàtà ta fi awọ màlúù ṣe àti bàtà ta fi ti rọ́bà ṣe, kò séèyì tí mi ò kí ń wọ̀ bẹ́ẹ̀. Mo fẹ́ran bàtà lọ́pọ̀lọpọ̀ gidi gan. Àti bàtà ṣálúbàtà àti bàtà gbẹ̀ǹgbẹ̀ àti bàtà slípásì, kò si èyì tí mi ò kí ń wọ̀ bẹ́ẹ̀ torí gbogbo ẹ ni mo fẹ́ran. Mi ò tiẹ̀ wá níkan pàtó tí mo fẹ́ran jù. Gbogbo bàtà ni mo fẹ́ran torí bàtà máa ń dáàbò bo ẹsẹ̀ ó sì máa ń jẹ́ kí ẹyan tayọ. Ó tún máa tún jẹ́ kí eẹyan tún gba oríyi àti kó tún gba iyì ese.

Èmi jẹ́ ẹnìkan tó jẹ́ wípé mi ò ní oúnjẹ tí mo fẹ́ràn jù. Mi ò lò oúnjẹ tí mo fẹ́ràn jù. Gbogbo oúnjẹ tó bá ti dùn, torí èmi ti ẹ̀ máa ń try láti máa jẹ oúnjẹ titun, titun, titun, àwọn oúnjẹ tí mi ò jẹ rí, àwọn oúnjẹ ẹ̀yà oríṣìíríṣìí. Nítorí èyí mi ò ṣe ní oúnjẹ pàtó kan tí mo fẹ́ràn, torí mo jẹ́ ẹnìkan jẹ́ kí mo rún, mo máa ń fẹ́ràn láti máa jẹ àwọn nǹkan tí mi ò jẹ rí. Ẹṣé pupọ̀

Ẹ ṣé lọ́pọ̀lọ́pọ̀, ìsinmi oúnjẹ ọ̀sán mi kò gbà ju ọgbọ̀n ìṣẹ́jú lọ, torí pé kí ni ọgbọ̀n ìṣẹ́jú lọ fún mi ní ẹnu ìṣẹ mi láti fi lọ jẹ oúnjẹ ọ̀sán láti fi sinmi, torí pé kí ni iṣẹ́ pọ̀ nlẹ́ láti ṣe ní ẹnu iṣẹ́. Nídi èyí ni ìsinmi tí máa fi ń sinmi fún oúnjẹ ọ̀sán ò ṣe ju ọgbọ̀n ìṣẹ́jú lọ. Ọ ṣe?

Bẹ́ẹ̀ni o, mo máa ń rìn ní àlàáfíà torí pé kí ni kò sí ǹkankan tó ń lé mi, kò sí ǹkankan tí mò ń báyanfà, mi ò báyanjá, èèyàn ò bá mi jà, kò sí ǹkan tó ń lé mi, ọkan mi balẹ̀, mi ò jalè, mi ò gbẹ́ru ẹlẹ́rù. Idi ni èyí tí mò fi máa ń rìn pẹ̀lú àlàáfíà. Torí pé kí ni àlàáfíà péye láyé mi, àlàáfíà ṣe lọ́pọ̀lọ́pọ̀ láyé mi, mi nkan t'ọwọ, mi ò tó, mi ò lọ fi gọngọ fà, gbogbo ǹkan tí mò ń ṣe, nkan tagbara mi ká mo ń ṣe. Ìdí ni yí tí mò fi ń rìn ní àlàáfíà ẹṣe.

Orin ni máà ń gbọ́ o nígbàkigbà tí bá wà nínú ọkọ̀ torí mo fẹ́ràn láti máa gbọ́ orin lọ́pọ̀lọpọ̀ gidi gan. Orin yẹn tí máa ń gbọ́ nínú ọkọ̀ ló máa ń jẹ́ k'ọ́kọ́ mi dùn, ló máa ń jẹ́ k'ọ́kọ́ mi kó lọ geere. Ìdí ẹ náà ni mo ṣe máa ń gbọ́ orin. Oríṣiríṣi orin dẹ̀ máa ń gbọ́, orin àpàlà, orin fújì, orin hip hop, gbogbo ẹ náà ni máa ń gbọ́ papapọ̀ kí ìrìnàjò mi kó ba lè lọ geere nínú ọkọ̀. Ìṣe púpọ̀

Bẹ́ẹ̀ni, mo ní káàdì ìṣe torí káàdì ìṣe lọ fi ń dá òṣìṣẹ́ mọ̀. Ẹnikẹ́ni tó bá ń ṣiṣẹ́ ó gbọ́dọ̀ ní káàdì ìṣe. Láìsí káàdì ìṣe mi ò lè wọlé iṣẹ́ mi, mi ò lè ṣe nǹkan èyíkan ní ilé-iṣẹ́ mi, torí pé kí ni ẹni tó ò bá ní káàdì ìṣe won ní jẹ́ kó wọlé. Ó tún máa láwon ǹkankan àwọn èròjà kankan tó dá tí ẹ máa fẹ́ jẹ, àwọn àǹfààní tí ẹ máa fẹ́ jẹ lọ́dọ̀ àwọn ìjọba tó jẹ́ pé ẹni tó ò ní káàdì ìṣe kò lè jẹ́ ń bẹ. Ṣo ìdí nìyí tí mo fi ní káàdì ìṣe.

Orin tí mo fẹ́ràn jù ó ni orin akọrin hip hop kan tó dúkọ̀ jẹ́ Melvin P. Orin ẹ́ dùn gan. Àwọn orin re ni máa ń gbọ́, àwọn orin re ni máa ń jẹ lóòrèkóòrè. Àwọn orin yen dùn gan torí ọmọdékùnrin náà ó mọ orin kọ́ lọ́pọ̀ yanturu. Ó mọ orin kọ́ gidigan gidìgan torí àwọn orin ẹ́ tó ń kọ. Ó máa ń jẹ́kí nù ú mi dùn. Idi ní yii tí mo fẹ́ rán orin ẹ́ jù eṣe ọ̀pọ̀lọ́pọ̀lọ́pọ̀

Ápp pọ̀ lóríṣiríṣi tí mo máa ń lò jù, ṣùgbọ́n èyí tí máa ń lò jù ọ̀ún ni YouTube. Nítorí pé kí ni, mo jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ ayàwòrán, tó ń sọ̀rọ̀ lórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀ èdè wa. Ìdí ni èyí tí mo fi máa ń lo ápp YouTube jù, torí ibẹ ni màá ń fi gbogbo àwọn àwòrán ọ̀rọ̀ tí mo bá ṣe ibẹ̀ ni màá ń jù sí.

Fóònù mi, ó máa ń gbóná lóòrèkóòrè ni o. Torí pé kí ni, gbogbo àwọn iṣẹ́ tí mo máa ń ṣe lórí fóònù mi mo ti máa ń ṣe, mo sì máa ń pẹ́ lórí fóònù mi gan. Wákàtí tí mo máa ń lò lórí fóònù mi ó pọ̀ jaburata torí iṣẹ́ mi dá ilórí iṣẹ́ tí àwọn oloyinbi ń pè ní content creator àti social media management àti ìdí tí àwọn oloyinbo ń pè ní tech. Àwọn iṣẹ́ tí mo máa ń ṣe nìyẹn tó sì máa ń jẹ́ kí pẹ́ lórí fóònù dáradára. Ìdí nìyí tí fóònù mi ṣe máa ń gbóná lóòrèkóòrè torí máa ń pẹ́ lórí ẹ̀, mo sì máa ń lò ó gidi gan.

Mo máa ń lọ sí òde lóòrèkóòrè nígbà tí mi ò bá ṣiṣẹ́. Nípari ọ̀sẹ̀, mo fẹ́ràn láti máa lọ sí òde lorisirisi, òde alaworan, òde onijo, òde olorin, òde onifaji, òde ita faji, gbogbo ẹ̀ ni máa ń lọ torí mo jẹ́ ọmọ kan tó jẹ́ wípé mo fẹ́ràn faji. Torí wọ́n sọ pé ọmọ tó bá iṣẹ́ dídídídé ó yẹ kó ní àsìkò ìgbádùn. Mo máa ń lọ sí òde dáradára, mo de ti lọ sí òde rí, ẹṣẹ pupọ.